Èmi ò tí ì gun ọkọ̀ ojú omi, rárá pé gbogbo àwọn ibi tí à ń gbé bí, àwọn ibi tí ń gbé yẹn lè lọ ní láì gun ọkọ̀ ojú omi. Òkò ojú omi jẹ́ ǹkan tó ń dẹ́rùbà èmi, ìgbà tí mo bá bíá ní, ní àìpé láìjínà, bí à mo máa ń lọ ibìkan tó bá jẹ́ ibẹ̀, ọkọ̀ ojú omi náà ni òótọ́ màá gun náà ni. But for the, it's the, it's the gun ọkọ̀ ojú omi.